Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Mo máa ń jẹ àwọn oúnjẹ tí kò wúwo ní òwúrọ̀. Oúnjẹ tí ó máa ń mú kí le ṣiṣẹ́ ní kíákíá. Oúnjẹ tí kò ní jẹ́ kí ń rẹwẹ̀sì, tí kò ní jẹ́ kí ó rẹ̀ mí jù. Àwọn oúnjẹ tí ó bá wúwo, àwọn oúnjẹ bí i carbohydrate tí ó bá wúwo jù, èmi kì í fi bẹ́ẹ̀ jẹ ní òwúrọ̀. Nítorí mo máa fẹ́ lọ sí ibi iṣẹ́, mo máa fẹ́ rìn, mo sì máa fẹ́ gbé ọkọ̀. Ní òwúrọ̀, mo máa ń fẹ́ láti jẹ nǹkan tí ó fúyẹ́ dáadáa, ìyẹn bíi tíì, coffee, biscuit, bread tàbí bí i ẹyin díndín pẹ̀lú tea. Èyí tí mo kan máa fi sínú láti fi tẹ́lẹ̀ inú kí ó máa kan dàbí ẹni wípé èèyàn ò jẹ oúnjẹ kankan ní àárọ̀. Nípa báyìí, ẹbí kò ní fi bẹ́ẹ̀ tètè pa mí. Bẹ́ẹ̀ ni mi ní jẹ oúnjẹ tí ó wúwo jù tí kò ní jẹ́ kí n lè gbé ara mi. Jíjẹ oúnjẹ ní òwúrọ̀ ṣe jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Kò ní jẹ́ kí ogbòyi ojú kí ó kọ́yàn. Oúnjẹ òwúrọ̀ ṣe pàtàkì gan an ní àgọ́ ara ọmọ ènìyàn. Iyí máa ń jẹ́ kí ènìyàn kí ó lè ṣe iṣẹ́ ní òwúrọ̀ kí ìyàn sì ní okun díẹ̀ ní ara. Ní òwúrọ̀ tí èèyàn bá ń gbáradi láti lọ sí ibi iṣẹ́ tàbí ilé ìtajà tàbí ibikíbi láti ṣiṣẹ́ ò jọ́ olúwa rẹ̀, èèyàn ò ní fẹ́ jẹ oúnjẹ tí ó máa ń mú kí oorun kí ó kún ènìyàn tàbí kí ó rẹ ọkàn ènìyàn. Ìyá á sì mú oúnjẹ tí ó fúyẹ́ díẹ̀ bí àwọn bí i tea bí i chocolate, bí i coffee tí eeyan afi tẹ́lẹ̀ inú kó tó di bí i ọwọ́ sàn kí eyan ọ̀ tọ́ jẹ oúnjẹ tí ó nípọn tí ó pò dáradára. Oúnjẹ òwúrọ̀ ṣe pàtàkì gan an ni. Oúnjẹ òwúrọ̀ ṣe pàtàkì gan an fún gbogbo ènìyàn. Yálá ọmọdé tàbí àgbà, ọkùnrin tàbí obìnrin. Jijẹ oúnjẹ àárọ̀, a máa ràn yàn lọ́wọ́ láti dìwọ́ àìsàn ku gan ní ìgbà mìíràn. A sì jẹ́ ẹni tí ó bá sì wà ní orí òògùn láti lo òògùn rẹ. Oúnjẹ òwúrọ̀ a máa rani lọ́wọ́ dáadáa. Oúnjẹ òwúrọ̀ dára púpọ̀. Tí mo bá fẹ́ ṣe oúnjẹ òwúrọ̀, mi ò kì í ṣe oúnjẹ tí ó pò jù nítorí ó tún máa ń gba àkókò. Yàtọ̀ sí pé ó máa ń mú kí ara èèyàn kí ó wúwo tàbí kí ó rẹ èèyàn tí wọ́n bá jẹ oúnjẹ tí ó pò jù ní òwúrọ̀. A máa gba àkókò èniyàn láti sè é, láti pẹ̀lú ohun gbogbo tí èèyàn fẹ́ jẹ. A máa gba àkókò èèyàn dáradára.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ó dán mọ́rán. Olórí iṣẹ́ ni alákòóso ibi iṣẹ́, ẹni tí ó máa fi ètò sí ohun gbogbo tí ènìyàn fẹ́ ṣe ní ibi iṣẹ́. Ẹ̀níyìí ni ó wà ní ìkáwọ́ ni àwọn òṣìṣẹ́, ohun tí àwọn òṣìṣẹ́ lò lórí, owó tó ń wọlé èyí tó jáde bí a ti ṣe ń ṣiṣẹ́ gbogbo rẹ̀ ni ó ń bẹ ní ìkáwọ́ olórí iṣẹ́. Òun ni ó mọ bí àti ìgbà tí a máa bẹ̀rẹ̀ iṣẹ́ àti ìgbà tí a máa parí iṣẹ́. Olórí iṣẹ́ ni máa ń pín iṣẹ́ fún àwọn ọmọ iṣẹ́ rẹ̀. Olórí iṣẹ́ ni ó mọ bí a ti ń san owó iṣẹ́ náà pẹ̀lú. Olórí iṣẹ́ ni alákòóso gbogbo ohun tó ń lọ níbi iṣẹ́. Olórí iṣẹ́ sì gbọ́dọ̀ ṣe-- ó sì ṣe pàtàkì fún olórí iṣẹ́ láti ríi pé ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ọmọ iṣẹ́ rẹ̀ ó dán mọ́rán. Eléyi ma jẹ́ kí àwọn ọmọ iṣẹ́ tí wọ́n lè ṣiṣẹ́ wọn dé ojúù wọn. Èmi àti olórí ibi iṣẹ́ mi ìbáṣepọ̀ wa ó jẹ́ ìbáṣepọ̀ ọ̀gá ilé iṣẹ́, olórí ilé iṣẹ́ sí ọmọ iṣẹ́. Tí olórí iṣẹ́ ni láti sọ fún mi ohun tí òun fẹ́ kí n ṣe gẹ́gẹ́ bí ọmọ iṣẹ́ tí èmi ọmọ iṣẹ́ náà ni láti ṣe ohun tí ọ̀ olórí iṣẹ́ mi sọ wípé kí n ṣe ní àsìkò àti ìgbà tí ó tọ́. Nípa ṣíṣe báyìí kò ní sí ìjà, àwuyewuye tàbí àsọ kankan láàárín ọmọ iṣẹ́ ìyẹn èmi àti olórí iṣẹ́ mi. Ṣùgbọ́n nígbà mìíràn àwọn olórí iṣẹ́ mìíràn a máa wu ìwà tí kò dára bẹ́ẹ̀ náà àwọn ọmọ iṣẹ́ mìíràn sì máa wu ìwà tí kò dára eléyìí lè fa àwuyewuye tàbí ìjà ìsọ̀rọ̀, ìsọ̀rọ̀ sí i ni ìtàkùra ẹni ní ibi iṣẹ́. Gẹ́gẹ́ bí olórí iṣẹ́, olórí iṣẹ́ ní láti fi ọpọlọ àti làákàyè bá àwọn ọmọ iṣẹ́ rẹ̀ lò. Ẹ̀lo mìíràn tó bá fẹ́ wu ìwà gidi dáhùn ní àwọn ọmọ ibi iṣẹ́ tí olórí ibi iṣẹ́ ni láti lo ìwà olórí láti fi lè jẹ́ kí ohun gbogbo kí ó lọ ní ètò, létò. Nítorí tí ohun gbogbo bá-- ohun kan bá ní ìdíwọ́ tàbí ìdènà tó bá mú ìjà tàbí ìtàsọ tàbí tó mú àbuku wá sí ibi iṣẹ́ ni olórí iṣẹ́ ni a máa kọ́kọ́ pè. Òun ló máa jú jìyìn fún ọ̀gá ọ̀gá ọ̀gá ìyẹn tó bá jẹ́ iṣẹ́ tó tú ní àwọn ẹ̀ka sí ibòmíràn tó tú wá ní àwọn olórí tó tú ju tìtì rẹ̀ lọ. Òun ló máa jí jìyìn fún wọn wípé báyi nìkan ṣẹ̀ rí bái nìkan ṣẹ̀ rí tí ǹkan bá sì lọ létòlètò olórí iṣẹ́ gangan ni ó máa gba gbogbo ẹ̀bi nípa báyìí. Gẹ́gẹ́ bí olórí ibi iṣẹ́ òní láti fi làákàyè àti ọgbọ́n lò pẹ̀lú àwọn ọmọ iṣẹ́ àti èyí tó dára àti èyí tí kò dára òní láti fi làákàyè bá wọn lò. Tí ọmọ iṣẹ́ náà ò ní láti ṣe ohun tí olórí iṣẹ́ bá ní kí wọ́n ṣe. Nípa báyìí ìbáṣepọ̀ tẹ̀mi àti olórí iṣẹ́ mi ó dán mọ́rán ó sì ń lọ létòlètò.

Kí ni ó máa ń mú ọ rẹ́rìn? Ohun tó máa ń mú mi rẹ́rìn ni àwọn bí eré, eré sinimá àgbéléwò. Mo fẹ́ràn láti wo àwọn eré apanilẹ́rìn-lẹ́rìn, àwọn sinimá àgbéléwò dáadáa. Èyí ni mo fẹ́ràn ní torí mo fẹ́ràn láti rẹ́rìn dáadáa. Mi ò fẹ́ràn nǹkan tó lè máa ba ni nínu jẹ́, tàbí tó máa ń kó ọkàn ènìyàn sókè. Fẹ́ràn àwọn sinimá tó máa ń pani lẹ́rìn. Mo sì máa ń wo ètò àwọn adẹ́rìnpòṣùnù, iye àwọn comedian dáadáa àti àwọn tí ó máa ń ṣe eré kéékèèké lórí bí Instagram àti TikTok, ìyẹn àwọn skit makers. Ó máa ń pani lẹ́rìn dáadáa. Mo sì fẹ́ràn láti máa ka àwọn abala èyí tí a ń pè ní comment section lórí àwọn bí TikTok tàbí Instagram. Oríṣiríṣi ọ̀rọ̀ ni àwọn ènìyàn máa ń sọ níbẹ̀, a sì máa ń pa ènìyàn lẹ́rìn dáadáa. Mo sì fẹ́ràn tí mo bá rí owó, a máa pa mí lẹ́rìn, a máa mú inú mi dùn, a sì máa mú ara mi yá dáadáa. Nípa báyìí, mo fẹ́ràn láti wo sinimá apanilẹ́rìn àti àwọn adẹ́rìnpòṣùnù káàkiri orílẹ̀ èdè àgbáyé. Yálà ní ìlú àdúláwọ̀ tàbí ilẹ̀ àwọn ènìyàn òyìnbó ní ibikíbi tí bá ṣe a ti gbọ́ èdè náà, mo máa fẹ́ láti gbọ́ àwọn, àwọn ìtàn adẹ́rìnpòṣùnù nítorí a máa mú inú mi dùn, a sì máa pa mí lẹ́rìn gidigidi. Lẹ́ẹ̀sí ni mo sì fẹ́ràn láti máa wo àwọn eré kéékèèké yálà lórí YouTube tàbí lórí Instagram tàbí ní orí TikTok section náà. Àwọn eré kéékèèké yìí a máa pani lẹ́rìn gidigidigidi àti abala bí tí a ti máa ń fi ẹhúnú sí, a ti máa ń fi ọ̀rọ̀ wa padà ní orí post kọ̀ọ̀kan iyẹn àwọn comment section. Àwọn eeyan a máa sọ ọ̀rọ̀ mìíràn, a sì máa pani lẹ́rìn gidigidi. Mo sì fẹ́ràn láti ṣe eré. Bí mo bá ti ṣe eré, pelu àwọn ọmọ kéékèèké, nítorí àwọn ọmọ kéékèèké jẹ́ àwọn ọmọ tí wọ́n ò mọ bí nǹkan ṣe lọ, wọ́n sì máa ń pa ènìyàn lẹ́rìn gidigidi. Ẹ̀rín jẹ́ nǹkan gidi tó da fún ara. Kò jẹ́ nǹkan tí ó bojúmu, kò jẹ́ nǹkan tí ó dára láti máa rán ojú pọ̀ ní gbogbo ìgbà. Títú kí ẹ̀rín máa jẹ́ kí ènìyàn tú jú ká, kí ọkàn ènìyàn sì balẹ̀ sí i. Rí rẹ́rìn jẹ́ nǹkan tó ṣe pàtàkì gidi láàárín àwọn ènìyàn. Kò da kí ènìyàn máa rán ojú kóko ni gbogbo ìgbà. Nípa báyìí, mo máa ń fẹ́ láti wá nǹkan tó máa dùn mi nínú àti láti pa mí lẹ́rìn gẹ́gẹ́ bí ènìyàn. Ìyẹn gbọ́dọ̀ máa lépa àti rẹ́rìn àti inú, inú dídùn àti rẹ́rìn. Tí ènìyàn bá sì rí ẹlòmíràn tó fa ojú ro, rí rẹ́rìn sí ènìyàn máa jẹ́ kí ọkàn ènìyàn balẹ̀ kó tú jú ká. Kí ẹ̀rín máa ń ran ènìyàn lọ́wọ́ ni láti tú jú ká. Wá bá èyí, mo máa ń gbé ẹ̀rín mi sójú dáadáa fún gbogbo àwọn ènìyàn tí ó bá pàdé mi. Nítorí ẹni, ẹ̀rín a máa fi je nǹkan a tọ́ka sí wípé inú ẹni yìí dùn. Nípa báyìí, ẹ̀rín dára dáadáa. Mo sì fẹ́ràn láti máa wo àwọn sinimá tó máa pa mí lẹ́rìn àti àwọn eré orí ìtàgé o àbí orí àwọn social media tàbí eré àwọn adẹ́rìnpòṣùnù àbí, àbí ohunkóhun to bá ṣe a ti lè mú kí inú mi dùn kì sì rẹ́rìn. Ẹ̀rín a máa dá ni lára yá dáadáa. Ó sì dára jù kí ènìyàn máa fa ojú ro ní ọ̀pọ̀ ìgbà.